Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tó jẹ́ wípé mo fẹ́ràn gidi gan. Mo ní ọgbà sí ilé mi, à ọgbà yẹn dè jẹ́ ǹkan tó jẹ wípé mo bo àwọn oríṣiríṣi ǹkan sí, bí i ata, bí i ẹ̀fọ́, bí i ilá àti gbogbo ẹ̀. Ọgbà yìí mo máa ń jókòó sí nígbà mìíràn tí mo bá fẹ́ gba afẹ́fẹ́ sára lálẹ́ kí tó lọ sùn.